Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́? Ògùn jẹ́ ǹkan tó jé pé wọ́n ṣe fún àìsàn ni, kì í ṣi se ǹkan tí èèyàn ń mu lójoojúmọ́, à fi tí èèyàn kò bá ní àlàáfíà. Ògùn kìí se ǹkan tí mo ń mu lójoojúmọ́ kódà ìgbà míràn gan mo lè lo oṣù kan, oṣù méjì tàbí mẹ́ta ju bẹ́ẹ̀ lọ tí mo ò ní lo Ògùn kankan.

Ṣé o wọ gíláàsì? Sé o ń wọ gíláàsì? À, èmi ò lo gíláàsì rárá. À, èmi ń lo gíláàsì fún nǹkan púpọ̀. Àwon tó jù ń dùn, àwon mí sì máa ń fi ṣe ako Ṣùgbọ́n èmi ń tèmi ń tí mo fi, à, à, à gíláàsì ṣe ni pé nígbà tí, à, à aruku bá pọ̀ níbi iṣẹ́, mo máa ń fi bo ojú mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? A, ilé oúnjẹ jẹ́ ǹkan tí ó jẹ́ pé nígbà tó bá rẹ̀mí àbí tí mo bá fẹ́ dáná, òun ni mo máa ń lọ ilé oúnjẹ. Máa sì lọ ra oúnjẹ àbí kí n ra snacks, tọ́. Ijò bí mẹ́ta mẹ́rin, a a, ní àárín ara wọn náà ni mo máa ń lọ a ilé oúnjẹ.

Báwọ̀ ni ó máa ń ṣe irun rẹ̀. Àwọn irun tẹ́mi bọ̀ ṣe wà n lẹ́yì oṣù méjì méjì emi má ń gẹni. Mi ò ráye àti máa gẹ máa kómbu irun n gbogbo ìgbà. Àbí ká wa máa fi máìsì ká fi, a, a, a, a, sódà ká ṣe wò pé elẹ́yi ń èèyàn o níṣẹ́ ni fún irú èmi tí ó jẹ́ pé ń òwo. Àwọn mì wà tó jẹ́ pé bó ṣe má ṣe àwọn nu, ó sì jẹ n tán derive u, a, ìdùnnú láti inú rẹ̀

Àwọn wo ni o fẹ́ràn jù? Àwọn tí mo fẹ́ràn jù, eléyìí o yẹ kó jẹ́ ìbéèrè gan. Mo rò pé ìyá, bàbá, ìyàwó àti ọmọ ìyá, àwọn ni mo fẹ́ràn jù. Leyin náà àwọn ọ̀rẹ́ gidi tí Ọlọ́run bù n mi lórí láti ọ̀rẹ́ àti ile yunifásítì o. To fi de àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé a jọ dàgbà, gbogbo wọn ni mo fẹ́ràn.

Ṣé o fẹ́ràn ààrin atẹ́gùn? Ẹni atẹ́gùn kò sí ẹni tí ò fẹ́ràn ààrin rẹ̀ àmọ́ ọ̀rọ̀ owó ni. Iru emi báyìí tí mi ò ní owó tí mo fẹ́ fi gun plane. Bó ni mo sì fẹ́ sọ pé mo fẹ́ gun plane àmọ́ pé tó bá je pẹ́ enikan ni sanwó ni. Àbí tó jẹ́ pé o ò fẹ́ ni? Mi ò rò bí ẹni tí yo ni ohun oní gun wà àfi awon tó jẹ́ pé ìbẹ̀rù bojú ń bẹ nínú ilé ayé wọn.

Ní ìgbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ìkẹ́yìn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mọ màá ń ṣe ìmọ́tótó ilé mi. Màá gba bi tó yẹ kí n gbá, màá arrange aṣọ ni bí tó yẹ kí n arrange, màá sì tún gbogbo inú ilé ṣe. Gbogbo àwọn cupboard náà, gbogbo wọn dáràn torí pé kí ni? Màá yọ wọn dá nù. Ìkẹ́yìn ọ̀sẹ̀, àjájá ọjọ́ Sunday, Sunday ni mò máa ń ṣiṣẹ́ ilé mi.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Eléyìí ni kí ẹ má sọ, ọkùnrin ni mi n tòótọ́. Àmo ngbà mi mo mọ oúnjẹ sè ju ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lọ torí pé kí ni eléyìí, ó jẹ́ inú experience. Gba ta wa ni boarding school lá bẹ́rẹ́ sí n kọ́ bọ́ se ń ṣe oúnjẹ. D'ọjọ oní a sì ń ṣe ní boṣe ye kí a ṣe.